Ṣé o wọ gíláàsì? Gíláàsì jẹ́ nǹkan tí mo fẹ́ran gidigidi. Mo de máa n wọ gíláàsì ní òrekòóre náà nítorí pé eléyìí ni mo máa ń lò láti rí dájú pé mo ṣe àwọn nǹkan kan tí mo fẹ́ ṣe náà. Idí nìyí tó jẹ́ wípé, awon kan máa ń wọ gíláàsì, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo fẹ́ran, à, gidigidi.

Ṣé mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ? Rárá gẹ́gẹ́ bí àwọn ǹkan tí mo máa ń ṣe lọ́wọ́lọ́wọ́, mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ nígbà mí tí iṣẹ́ bá pọ̀ tàbí nígbà tí mo bá nílò láti parí àwọn iṣẹ́ tí ó wà ní ọwọ́ mi. Gẹ́gẹ́ bí àwọn ayé ni mo máa ń ṣiṣẹ́ ju wákàtí lọ gẹ́gẹ́ bí ènìyàn.

Báwo ni ìwà ìṣòwò rẹ ṣe rí? Ìwà ìṣòwò mi jẹ́ ǹkan tó gbọ̀n lọ́pọ̀lọ̀pọ̀ tí mo lè máa ṣe gidigidi nítorí pé ó jẹ́ ǹkan tí ó yẹ kí ènìyàn máa ṣe lóòrèkóòrè náà. Ídí nìyẹn tí mo fi máa ṣe ọmọ ilé yìí ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ.

Báwo ni o se máa ń ṣe àkópọ̀ fún ìrìn-àjò? Àkópọ̀ fún ìrìn-àjò jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dè dára lọ́pọ̀lọpọ̀. Mo dẹ máa ń ṣe eleyii náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí yóò ṣi ye nitorí pé eleyii jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidi gidi.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Ìrọ̀rí tí mo máa ń lò ni ìrọ̀rí, à, méjì ni mo máa ń lò iyán nígbà tí mo bá fẹ́ sùn nítorí pé léèjẹ́ ǹkan tí kò dára tí inú mi dà máa ń dùn sí. Lóòrèkóòrè náà, ìdí nìyí tí jẹ́ pé mò fí ń lò ìrọ̀rí méjì, a, nígbà tí mo bá fẹ́ sùn orun lálẹ́.

Ṣé ò ní ẹranko ọ̀sìn? Ẹranko ọ̀sìn tí mo ní ni ajá. Ajá jẹ́ ẹranko ọ̀sìn kan tí mo fẹ́ràn gidi gidi tí mo lè máa ń fẹ́ràn. Ìdí nìyi tó jẹ́ pé, ajá jẹ́ ẹranko ọ̀sìn kan tí mo fẹ́ràn, dáradára tí ó dè máa ń mú mí dùn ní òrékòóré náà.

Ṣé o máa ń gbọ́ podcast? Podcast jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì sí mi. Mo dà máa ń gbọ́ podcast dáadáa nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa gbọ́. Ò ó máa ń mú ìmọ̀ ọ̀tún àti àwọn kankan tí ó tó ṣe pàtàkì kí ènìyàn wù ní ọgbọ́n náà wá láyé.

Nígbà wo ni ó kẹ́yìn, gùn ọkọ̀ akẹ́rù, ọkọ̀ akẹ́rù jẹ́ à, oko kan tí ó ṣe pàtàkì, ó de jẹ́ oko kan tí mo máa ń lo lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ lọ sọ́jà. Ni ọ̀sẹ̀ tí ó kọjá, mo ṣi lo ọkọ̀ akẹ́rù lọ sí ọjà nítorí pé elèyi jẹ́ ǹkan tí a ó ṣe pàtàkì láti kó ẹrù.

Ìgbà mélòó ni o máa ń lọ fọnu rẹ lójoójúmọ́? À, lójoójúmọ́ ń jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dè máa ń fọnu mi ní ìgbà méjì ní ojoojúmọ́. À, ó dè jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe lóòrèkóòrè.

Irú kọ̀ǹpútà wo ni òní? Kọ̀ǹpútà tí mo ní ni kọ̀ǹpútà ti ilé iṣẹ́ Dell tí wọ́n ṣẹ̀ ṣe jáde. Ó dà jẹ kọ̀ǹpútà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ̀ ní iṣẹ́ tó pọ̀ lórí. Kọ̀ǹpútà yìí ni mo máa ń lò láti fi ṣe àwọn iṣẹ́ tí mo ń ṣe láti ilé àti láti ri dájú pé mo kọ́ àwọn ìmọ̀ tuntun náà ní orí Íńtánẹ́ẹ̀tì.

Ṣé o máa n ṣe àtúnlo nǹkan? Àtúnlo nǹkan jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dà máa ń ṣe eléyìí dáadára. Lórèkórè nígbà tí mo bá rọ àwọn nǹkan kan, mo máa ń tún wọn lò fún àwọn nǹkan mìíràn tí mo nílò láti fi wọn ṣe. Eléyìí jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi.

Báwo ni ọṣẹ máa ń gba ẹyin? Láti gba ẹyin jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ́ máa ń ṣe eléyìí lọ́ọ̀rẹ́koore náà nítorí pé eléyìí jẹ́ nǹkan tí ó máa ń mú inú mi dùn nígbà tí mo bá ṣe iṣẹ́ ọ̀tún ni ibi iṣẹ́. Àí, eléyìí tí mo máa ń ṣe láti fi gba îyin gidigidi.

Ibo ni o máa ń ra nǹkan? Nígbà tí bá wù mí láti ra nǹkan, mo fẹ́ràn láti máa lọ sí ọjà. Ọjà jẹ́ ibi kan tí wọ́n ti ń tà gbogbo àwọn nǹkan tí mo nílò láti fi ṣe àwọn nǹkan tí mo fẹ́ ṣe. Ìdí nìyí tó jẹ́ pé nígbà tí mo bá fẹ́ ra nǹkan, ọjà jẹ́ ibi kan tí mo máa ń lọ láti lọ ra àwọn nǹkan tí mo bá nílò.

Ṣé o máa ń kọwé pẹ̀lú ọwọ́? Kí kọwé pẹ̀lú ọwọ́ jẹ́ nǹkan tí mo máa ń ṣe gidigidi. Ọ̀ jẹ́ nǹkan tí ó tún ṣe pàtàkì náà lóreekòree Nígbà tí mo bá ní àwọn nǹkan kan tí mo fẹ́ ṣe, màá kọwé pẹ̀lú ọwọ́ nítorí pé ó jẹ́ ǹkan tí o yẹ̀ kí ènìyàn kí ó máa ṣe náà.

Ṣé o mọ bí a tin wè? Bí a tin wè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ò ó dẹ̀ jẹ́ ǹkan to máa n mú'nu mi dùn gan. À, nígbà tí mo wà ní kékeré ni mo kọ́ bí a tin wè ẹlẹ́yi de jẹ́ ǹkan tí ó dara, tó yẹ kí ènìyàn máa ṣe àná nítorí wípé ó fún ẹ̀mí gígùn gidigidi.

Ṣé o máa ń kọ letter fún àwọn ènìyàn? Kí kọ lẹ́tà fún àwọn ènìyàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yé náà. Nígbà tí mo bá ní àwọn ǹkan kan tó wà nínú ọkàn mi tí mo fẹ́ sọ fún àwọn ènìyàn, màá kọ lẹ́tà sí wọn. Eléyì dẹ̀ jẹ́ ǹkan tí ó dára tí mo máa ń ṣe gidigidi.

Ìgbà mélòó ni ò máa ń wọjú àwòrán lójoojúmọ́? Oju àwòrán lójoojúmọ́ jẹ́ ǹkan tí mo máa ń wò gidigidi nítorí pé ó dára láti máa ṣe eléyìí. Iṣẹ́ tí mo ń ṣe jọ mọ́ àwòrán, eh, láti máa wo àwòrán, mo dẹ̀ máa ń ṣee lọ́pọ̀lọpọ̀ gidigidi náà.

Báwo ni o ṣe máa rí i dájú pé ọjà rẹ dára? Mo jẹ́ ẹniyan kan tí ó máa ń ní ọjà tí ó pọ̀, mo máa ń pe àwọn oníbàárà tuntun wá fún àwọn oníbàárà ni ọwọ́, sọ̀rọ̀ pẹ̀lú wọn ní pẹ̀lú ìbọ̀wọ̀. Àdẹ niláti rí i dájú pé mo kó ọjà tí kò dára wá síta. Éleyi ni mo máa ń ṣe láti rí i dájú pé ọjà mi dára.

Kí ni ohun mímu tí o fẹ́ràn jù? Ohun mímu tí mo fẹ́ràn jù jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì gidigidi tọ́dẹ̀ tí jẹ́ pé ó fún nu mi dun náà. Àá eléyi dẹ̀ jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe náà. À oun mímu tí mo fẹ́ràn jùlọ dẹ̀ jẹ́ omi.

Ṣé o ní orúkọ ìnagijẹ? Orúkọ ìnagijẹ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, à tí ó dẹ̀ máa ń mú mi dùn gidigidi. Orúkọ ìnagijẹ jẹ́ ǹkan tí kò dára kí ènìyàn ní. Kíni tí mi ò fi ní à orúkọ yìí, à nítorí pé kì í ṣe ǹkan tí ó dára kí ọmọlúwàbí kí ó ní.

Báwo ni o ṣe máa ń lo akọ pẹ̀lú ẹbí rẹ? Àkoko pẹ̀lú àwọn ẹbí mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi. Àwọn ọmọdé máa ń lò wọ́n ní ìgbà tooto. Ìgbà mí mo mọ̀ bá wọn lọ sí ilé ìdárayá, to de jẹ ókan tí ó tun ṣe pàtàkì náà fún mi.

Báwo ni mo ṣe máa kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Àwọn ìṣòro ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí mo máa kojú pẹ̀lú ọkọọkan. Nígbà tí ìṣòro bá wà ní ibi iṣẹ́, màá máa rí dájú pé mo ṣe àtúnṣe sí i. Mo lè máa ṣe ìròyìn jíilẹ̀ ọkàn náà lati ri dájú pé mo ṣe àtúnṣe sí ọmọ ìdaradara náà náà.

Ìgbà mélòó ni o máa ń ṣàṣàyàwò ímélì rẹ? Ì mélì mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dà má ń ṣàṣàyàwò ímélì mi, ìyẹn ni ìgbà méje sí ìgbà mẹ́tà lójoojúmọ́ láti rí dájú pé mo rí àwọn ìpè tí wọ́n bá fi ránṣẹ́ sí mi boya láti ọ̀dọ̀ oníbàárà àbí ẹ láti ọ̀dọ̀ àwọn ènìyàn tí mo bá ń ṣiṣẹ́ náà.

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá sùn? Nígbà tí mo bá fẹ́ lọ sùn, ah, eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Nígbà tí mo bá fẹ́ lọ sùn, mo máa ń wọ aṣọ alẹ́. Aṣọ alẹ́ yìí jẹ́ aṣọ kan tí ó fẹ́lẹ́, tí ó dẹ̀ kí ń mú oru mú ènìyàn náà.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Rárá, láti máa mu coffee ní ibi iṣẹ́ jẹ́ nǹkan tí mi ò kí ń ṣe. Nítorí pé nígbà tí mo bá wà ní ibi iṣẹ́ tí bá mu coffee, ó máa jẹ́ kí ń sùn ìdí nì. Tó jẹ́ wípé mi ò kì í máa mu coffee ní ibi iṣẹ́ nítorí pé kì í ṣe nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe lórekọ̀rẹ́ náà.

Irú bàtà wo ni o fẹ́ràn wọ̀? Bàtà kan tí mo máa ń wọ̀ ni bàtà tí abẹ́ bá pẹlẹbẹ, tí àwọn oloyinbo mọ̀ sí sneakers. Bàtà yìí jẹ́ bàtà kan tí ń fò dáa lọ́pọ̀lọpọ̀, tí ó lè máa wù mí láti máa wọ̀ ó, torí ó máa jẹ́ kí ń rìn dáadáa, kò dẹ̀ jẹ́ kí, à, ilẹ̀ máa yọ́ ènìyàn naa.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Pínpín oúnjẹ mi jẹ́ nǹkan tí à mọ̀ máa ń ṣe lóòrèkóòrè náà kí í dẹ́ ṣẹ́ nkan tí ó burú jáì. Nítorí pé pínpín oúnjẹ jẹ́ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe láti fi ìfẹ́ hàn fún àwọn ènìyàn ní òrèkóòrè. Ìdí ni tì mo fí n ṣe eléyìí.

Báwo ni o ṣe máa ń ṣe iṣẹ́ pẹ̀lú àwọn alábàṣiṣẹ́pọ̀? Àwọn alábàṣiṣẹ́pọ̀ jẹ́ àwọn ènìyàn kan tí mo máa ń ṣiṣẹ́ pẹ̀lú wọn pẹ̀lú ọkọ̀ kan. Ó dẹ máa rí dájú pé mo máa ń gba amoran àdẹmásiṣẹ́pọ̀ láti dájú pé, à, iṣẹ́ tẹ̀síwájú ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà.

Nígbà wo ni kíni o máa ń ṣe nígbà tí o bá ń sìn? Nígbà tí mo bá ń sìn, àwọn nǹkan tí mo máa ń ṣe ni wípé mo máa ń tọrọ àfòriji. Nítorí pé àwọn eleyi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó yẹ kí àwọn ènìyàn máa ṣe nígbà tí wọ́n bá ṣẹ̀ sí àwọn ènìyàn. Eléyìí dẹ̀ ni mo dẹ̀ máa ń ṣe lóòrèkórè náà nígbà tí mo bá mọ̀ pé n sìn sí àwọn ènìyàn.

Ṣé o fẹ́ràn ìmọ̀le òwúrọ̀ tàbí ìrọ̀lẹ́? Ìmọ̀le òwúrọ̀ jẹ́ ìmọ̀le kan tí àwọn ìmọ̀ ọlọ́yinbọ̀ àti àwọn dókítà sọ wí pé ó dára lọ́pọ̀lọpọ̀. Ìdí nìyí tó jẹ́ wípé ìmọ̀le òwúrọ̀ ni ìmọ̀le tí mo fẹ́ràn jù nítorí pé ó dára ní àgọ́ ara ènìyàn.

Ṣé mo máa ń bínú nígbà tí ó bá wà nínú ọkọ̀? Nígbà tí mo bá wà nínú ọkọ̀ mi ò kí ń bínú nítorí pé èyí jẹ́ ǹkan tí kò dára ké ènìyàn máa ṣe. Idi níyi to je pé nígbà tí mo bá wà nínú ọkọ̀, mo máa fi ọkàn ba lẹ̀ láti ṣe àwọn nǹkan tí mo ní ṣe. Ah, nigba ti ede aiyede ba si wa, mio kin binu jojo naa.

Àgọ̀gọ̀ mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Àkókò ìyẹn ní dédé, àgọ̀ mẹ́s–meje alẹ́ ni mo máa ń jẹ oúnjẹ kí n tó lọ sùn nítorí pé eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti dájú pé gbogbo àwọn oúnjẹ yii ó wá sílẹ̀ ní àkókò wọ́n lè ṣe àwọn iṣẹ́ tí àwọn ní ṣe ní àgọ́ ara.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Eré ìdánì jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dá máa ń ṣe eleyi lóre koore náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ò ṣi i yè náà. Idi ní yen to je wipe, lóreekore, mo máa ń ṣe eleyi láti ṣọ okan dotun àti láti ṣe àwọn nǹkan tí ó tún ṣe pàtàkì.

Kí ni mo máa jẹ ní òwúrọ̀? Ní òwúrọ̀, mo fẹ́ràn láti máa jẹ búrẹ́dì àti tíì. Búrẹ́dì àti tíì jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dè máa mú inú mi dùn. Ìdí nìyẹn tí mo fi like è nígbà tí mo bá jẹ ní òwúrọ̀, búrẹ́dì ni oúnjẹ kan tí mo fẹ́ràn láti máa jẹ nítorí pé ó dára ní àgọ́ ara ènìyàn.

Ṣé o ní ètò láti fi iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Tí mo bá ní àwọn ọ̀rọ̀ ọ̀fẹ́ láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn, mo máa ṣe é. Nítorí pé eleyii jẹ nǹkan tí o ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti fẹ́ iṣẹ́ mi sí ìlú mìíràn. Ó jẹ́ nǹkan tí ó wà nínú ọkàn mi tí ó de tun dára láti ṣe náà.

Kí ni ò máa ń ṣe kótó lọ sùn? Nígbà tí mo bá dé láti ibi iṣẹ́, mo máa ń ṣe àwọn iṣẹ́ tí mo nilo láti ṣe boyà kí n wo fíìmù, kí n lọ kókó pẹ̀lú àwọn ẹbí mi, kí n kọ̀wé, tàbí láti ṣe àwọn iṣẹ́ kankan tí ó kù ní ẹnu ṣẹ́. Àwọn eléyi dúú máa ṣe kí tó lọ sùn, ìyẹn ni ojoojúmọ́ náà.

Kí ni o kọ oúnjẹ tí o fẹ́ràn jù? Oúnjẹ tí mo fẹ́ràn jù ni, ah, oúnjẹ ìrẹsì. Ìrẹsì jẹ́ oúnjẹ kan tí ó dára, tí ó le ṣe pàtàkì fún ọmọ gẹ́gẹ́ bí ènìyàn. Ìdí nìyìí tí ó jẹ́ pé oúnjẹ yìí ni mo fẹ́ràn láti máa jẹ. Ó dẹ̀ jẹ́ oúnjẹ kan tí mo fẹ́ràn gidi gidi náà.

Ṣé ò ní aworan lára? Eléyìí jẹ nnkan tí a ó ṣe pàtàkì náà tí o dẹ máa n mu inu mi dun. Àwọn ìdí niyi to je wi pé, nnkan tí o ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti ṣe naa à ní oríkorẹ̀

Ṣé o máa ń lo ọwọ́ ọ̀tún tàbí òsì? Elèyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Ti odẹ̀ máa mú inu mi dùn náà, à, a dẹ̀ máa ń lo ọwọ́ ọ̀tún. Ọwọ́ ọ̀tún jẹ́ nǹkan tí mo máa ń lò dáradára náà tí ó dẹ̀ máa ń mú inú mi dùn. Torípé òun ni mo fi máa n ṣe àwọn iṣẹ́ tí mo ń ṣe.

Wákàtí mélòó ni ó máa ń ṣiṣẹ́ lójoojúmọ́? Mo máa ń ṣiṣẹ́ lójoojúmọ́ fún wákàtí, mẹ́wàá nítorí pé mo máa ń bẹ̀rẹ̀ iṣẹ́ ní dédé aago mẹ́jọ àárọ̀ sí aago márùn-ún ìrọ̀lẹ́. Ẹ̀leyi de jẹ́ nǹkan tí mo máa ń ṣe lójoojúmọ́ náà, ìdí nìyí tí jo pe mo máa ń ṣiṣẹ́ ju wákàtí.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o máa ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ni àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí ayé òde òní tí a lè máa rí ní orí Íńtánẹ́ẹ̀tì àti orí gbogbo ibi kan, ó lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì gidigidi tí ò dẹ máa n mú inu mi dun nigbáti mo bá ń lò lóòrèkóòrè náà.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohun? Ẹ̀rọ ìrànwọ́ ohun jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí ó le mú mọ́nròmóràn méjì nù. Ìdí ni yí tí mo fẹ́ máa ṣeléyìí ní àná kan náà. Pa dàda láti fi bá àwọn ènìyàn sọ̀rọ̀

Kókó ẹ̀kọ́ wo ni o fẹ́ràn jù ní ìgbà èwe? Kókó ẹ̀kọ́ tí mo fẹ́ràn jù ní ìgbà èwe ni ìgbà tí mo kọ́ àwọn ǹkan kan nípa ile ayé nígbà tí mo wà ní ọ̀dọ̀ bàbá bàbá bàbá mi. Ẹ̀léyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà gẹ́gẹ́ bí ènìyàn tí ó dẹ̀tú ó mú mí dùn gidi gidi.

Ṣé o mọ bí àwọn ènìyàn ń sọ̀rọ̀? Ṣé o mọ bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú èrọ àgbẹ́sókè? Èyán le jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́bí ènìyàn. Mo dè máa bá àwọn ènìyàn sọ̀rọ̀ dáradára nínú rẹ̀ nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn máa ṣe ní òrékòré náà.

Ṣé o máa ń fi àwọn fáìlì re pamọ́ sórí cloud? Àwọn fáìlì mi pamọ́ sórí cloud jẹ́ nǹkan tí mo máa ń ṣe, à loorekore náà. Ó de jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, à sí mi, à, à dáradára wọ́n dè máa lo Google Drive láti fi sórí cloud.

Ṣé o máa ń ṣe ìsọdọ̀tun ọkàn? Ìsọdọ̀tun ọkàn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì sí mi, mo dà máa ń ṣe léyìí. À ní orékore náà nitorí pé ó jẹ́ nǹkan tí ó dára fún mi láti máa ṣe. Mo dà máa ń ṣe nígbà tí àjọyọ̀ bá ṣiṣẹ́ lẹ̀ fún mi láti ṣe àwọn èlé yìí.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? Pípàrọ̀ ọkàn mi jẹ́ ǹkan tí mo máa ń ṣe, à, lọ́polopo, à, tí ó dà máa ń dára. Nígbà mo fẹ́ràn láti máa gbọ́ orin àti láti máa ṣe àwọn ǹkan kan tó máa ń fa ìdárayá fún mi gẹ́gẹ́ bí ènìyàn tí ó jẹ́ ǹkan tí ọma n mu inumi dùn gidigidi.

Akókò wo nínú ọjọ́ ni o fẹ́ràn jù? Akókò tí mo fẹ́ràn jù nínú ọjọ́ ni àkókò dédé, aago méjìlá ọ̀sán. Àkókò yí jẹ́ àkókò kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí mo máa ń ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ṣe náà, ní ọ̀nà tíó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ̀ elé yi jẹ́ nǹkan tí ó dára.

Àkókò wo nínú ní àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ọdún Kérésìmesì. Ìgbà yí jẹ́ ìgbà kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dà máa ń finú mi dun náà nítorí pé mo ní ààyè láti ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe àti láti bá àwọn ènìyàn tí ní ọjọ́ pípẹ́ pàdé láti ṣàjọ̀dún.

Ṣé o fẹ́ràn wà ní òru? À, ìgbà tí mo fẹ́ràn láti wà ní òru bẹ́ẹ̀ ìgbà tí mo bá ní àwọn ǹkan kan tí mo fẹ́ ṣe. À ìgbà tí mo bá fẹ́ sùn, ni mo fẹ́ràn láti wà nínú òrùn àmọ́ nígbà tí mo gbá ní àwọn ǹkan kan tí mo fẹ́ ṣe, à mi ò kí ń wà ní òru. Tódẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi náà.

Ṣé owó tí ó ń gba dára tó? Owó tí mo ń gba jẹ́ ǹkan tí ó dára, nítorí pé owó yii ni mo máa ń lo lórekọre láti fi ṣe àwọn nkan tí mo ní nilo láti ṣe, àti láti fi ṣàtúnṣe sí gbogbo àwọn nkan tí mo ń ṣe náà. Ẹni jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì ní ààfín mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o fẹ́ràn lọ ẹro Ìgbésókè? Ẹro Ìgbésókè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó de dàra náà, à eleyii de jẹ́ ǹkan tí mo fẹ́ràn gidigidi. Ẹran Ìgbésókè dára, ó dè máa n mú mí dùn à ti mo dẹ̀ fẹ́ràn gidigidi náà dáradára nítorí pé ó jẹ́ ǹkan tí ó dára.

Ṣé o fẹ́ràn sí fèrèsé ọkọ̀? Ile ìdádúró lórí ǹkan tí o bá ṣẹlẹ̀ fún mi. Nígbà tí òjò bá rọ̀, mo máa ń tí fèrèsé ọkọ̀. À, nígbà tí orun bá rọ̀, mo máa ń ṣí fèrèsé ọkọ̀ nítorí mo fẹ́ràn atẹ́gùn. Kí atẹ́gùn lè wọlé, ìdí nìyẹn tí mo fi máa ń ṣe eléyìí.

Ṣé o ti ṣiṣẹ́ ọ̀fẹ́ rí? Ṣíṣe iṣẹ́ ọ̀fẹ́ jẹ́ ẹ̀kọ́ tí mo ti ṣe rí, a dára dára nígbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga. Mo ṣiṣẹ́ ọ̀fẹ́ fún àwọn ọ̀rẹ́ mi láti rànwọ́n lówó fún àwọn ẹ̀kọ́ tí ó lẹ́ra fún díẹ̀ nígbà mìíràn lọ́hùn-ún.

Báwo ni o ṣe máa ń tọ́jú ara rẹ? Tí tọ́jú ara mi jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń ṣe eléyi ní ọ̀nà ọ̀kan náà. Láàkọ́kọ́, mo jẹ́ ènìyàn tó yẹ wípé ara mo máa rí dájú wípé mo jẹ nǹkan tí ó dára, mo se ere ìdárayá, mo dẹ̀ ṣe ìsọdọ̀tun ọkọ̀ àti láti fi ipara sára àti ìmo tó tó ara náà.

Ṣé o jẹ́ ẹni tí kò jẹ ẹran? Mo jẹ́ ènìyàn tó yẹ pé ó máa ń jẹ ẹran. Ẹran jẹ́ nǹkan tí ó dára ní agọ́ ara gẹ́gẹ́ bí àwọn olóyìnbo àti àwọn dókítà ṣe sọ. Ìdí nìyí tó jẹ́ wípé mo máa ń jẹ ẹran dáradára. Tode jẹ́ ǹkan tí wọ́n máa ń fi nù mí dùn nígbà tí mo bá jẹún.

Báwo ni o ṣe máa yanjú àwọn ìṣòro éró ayárabíàṣá? Àwọn ìṣòro ayárabíàṣá n máa ń yanjú pẹ̀lú ọgbọ́n ìmọ̀ àti òye tí mo ní láti ilé ẹ̀kọ́ gíga. Nígbà tí mo bá de àwọn ìṣòro yẹn, mo màá pe àwọn èeyàn tí wọ́n ní ọgbọ́n ìmọ̀ àti òye ní orí rẹ̀ láti bá mi ṣe àtúnṣe ṣíwọ́.

Ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Látijẹun nínú ọkọ̀ mi kì í ṣe nǹkan tí ó burú àmọ́ dẹ̀ máa ń ṣe léyè nígbà mìí. Ìgboyà tí ayọ̀ bá ṣí nínú ilé, mo máa ń jẹun nínú ọkọ̀ mi. Eléyìí jẹ́ ǹkan tí mo máa ń ṣe nígbà mìíràn tí ó dẹ̀ bá múnú mi dùn gẹ́gẹ́ bí ènìyàn náà.

Ṣé o máa ń wọ fìlà? Fìlà jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì fún ènìyàn à fún àwọn ọkùnrin. Mo dẹ̀ máa ń wọ fìlà dáradára nítorí pé ó jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ń wọ ní òre kórè náà nígbà tí n bá ní àwọn ǹkan kan tí fẹ́ ṣe bóyá nígbà tí mo bá fẹ́ lọ sóde tàbí lọ sí ibi iṣẹ́, mo máa ń wọ fìlà.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ọjà? Ní ọ̀sẹ̀ tí ó kọjá, ìyẹn ni ìparí ọ̀sẹ̀, mo sì lọ sí ọjà láti lọ ra àwọn nǹkan ewébẹ̀ láti fi sebẹ̀ àti láti fi ra àwọn nǹkan èlò tí mo nílò ní ibi iṣẹ́ náà, à tí ó dè jẹ́ ǹkan tí ó tún ṣe pàtàkì fún mi láti ṣe gẹ́gẹ́ bí ènìyàn.

Kí ni àwọn ohun tí o féràn lórí pizza? Àwọn nkan tí mo féràn jù lórí pizza ni crispy bacon. Crispy bacon yìí jẹ́ nkan tí ó dá lọ́pọ̀lọpọ̀ tí ò jọ bí àgbàdo báyìí tí ó dè dára ní ara ènìyàn náà. Eléyi mo dẹ féràn láti máa jẹ lórè kòrè nígbà tí mo bá lọ ra ké pizza.

Ṣé o máa ń fi ìdáàbòbò ọrùn ṣara? Ìdáàbòbò ọrùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ń fi eleyi ṣara ní òrekórè náà nígbà tí aye rẹ̀ bá ṣiṣẹ́lẹ̀ fún mi láti ṣe é bóyá nígbà tí oòrùn bá pọ̀ tí mo dẹ̀ fẹ́ lọ sí òde. Igba yi ni mo máa ń lo ìdáàbòbò ọrùn sí ara lọ́pọ̀lọpọ̀.

Kí ni àwọn èrò rẹ fún iṣẹ́ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún iṣẹ́ ọjọ́ iwájú pọ̀ díẹ̀. Alákọ̀ọ́kọ́ mo ní èrò láti kọ́ àwọn ìmọ̀ tuntun nípa àwọn iṣẹ́ tí mo fẹ́ ṣe ní ọjọ́ iwájú, láti pè àbọ̀ bo àwọn nkan tẹ̀síwájú ní ọ̀nà tí ó dá àti ní ọ̀nà tí ó sì yẹ náà láti pè gbogbo nnkan dára sí.

Ṣé o mọ ṣẹwádìí àwọn alábàsiṣepọ̀? Àwọn alábàsiṣepọ̀ jẹ́ àwọn ènìyàn kan tí ó dára, mo lè máa rí dájú pé mo ṣèwádìí wọn tí à ó bá ní ìwúlò láti rí dájú pé iṣẹ́ tẹ̀síwájú láti mọ irú èèyàn tań jẹ́ ìwà wọn àti ìmọ̀ tí wọ́n ní ní orí iṣẹ́ tí wọ́n gbà láti ṣe.

Ṣé o máa ń gbé àpò ẹyin? Àpò ẹyin jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé ẹyin dára ní àgọ́ ara ènìyàn. Ìdí nìyí tó jẹ́ wípé lóòrèkóòrè mo máa ń gbé àpò ẹyin nígbà tí mo bá lọ sí ọjà nítorí pé mo jẹ́ ènìyàn tí ó máa ń jẹ ẹyin dára dára. Ìdí nìyí tí mo fẹ́ máa ń ṣe eléyìí.

Báwo ni o ṣe máa ṣe tòwò owó iṣẹ́? Ṣíṣe tòwò iṣẹ́ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ṣe elẹ́yìn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà. Nígbà tí ayerẹ́ bá ṣi sílẹ̀ fún mi láti ṣẹ́, mo máa ń san owó àwọn òṣìṣẹ́ ní àkókò àti láti ri dájú pé iṣẹ́ tẹ̀síwájú.

Ṣe o ni awọn ẹrọ ọlọgbọn ni ile rẹ? Awọn ẹrọ ọlọgbọn ti mo ni sile pọ diẹ. Ni alakoko mo ni awọn ẹrọ ọlọgbọn lati ṣe awọn iṣẹ ti mo nilo lati ṣe ati lati dari gbogbo awọn kọntẹsi iwaju. Awọn ẹrọ tẹlifisiọnu, ẹrọ omi, ati ẹrọ foonu jẹ awọn ẹrọ ọlọgbọn ti mo ni sile.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Ìgbà kẹ́yìn tí mo lọ sí ilé ìkàwé ni ìgbà tí mo wà ní ilé ìwé ẹ̀kọ́ gíga. Nítorí pé nígbà yí lọ́hùn ún ni àtà bá bá ṣe ìdánwò, ní mo máa ń lọ sí ilé ìkàwé. O lẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó lè dára kí ènìyàn máa ṣe láti rí pé mo yege nínú ìdánwò tí mo fe ṣe náà.

Ṣé ó jẹ́ ènìyàn tí ó máa ń ṣe tò nkan? Ṣé ṣe tòun kan jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì tí ó de yẹ kí gbogbo ènìyàn kí wọ́n máa ṣe? Wọn le jẹ́ ènìyàn tí ó máa ń ṣe tòun kan ní òrékórè náà nítorí pé ó lè jẹ́ nǹkan tí ó dára láti rí dájú pé gbogbo àwọn nǹkan tẹ̀síwájú dáradára.

Ṣé o máa ń ṣe ìpè fídíò? Ìpè fídíò jẹ́ ìpè kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó de máa múnu mi dùn nítorí pé ìgbà mìí mo máa ń bá àwọn ọ̀rẹ́ olólùfẹ́ tàbí àwọn ènìyàn sọ̀rọ̀ ní ìpè fídíò. Èléyìí de jẹ́ nǹkan tí ó dára náa.

Kí ni ó máa ń mú ọ rẹ́rìn? Àwọn nǹkan tí ó máa ń mú mi rẹ́rìn pọ̀ díẹ̀. Láàkọ́kọ́, à, mo fẹ́ràn láti máa wo àwọn àlọ́ apanilerin ìyẹn ni orí fíìmù tàbí ní orí fídíò. Àwọn ẹlẹ́rìí ni mo máa ń wò lóòrèkóòrè tí yóò dẹ̀ máa mú mi rẹ́rìn náà.

Àwọn ojú òpó ayélujára ni o wà. Òpó ayé àti mo wà jẹ́ ǹkan tí ó pọ̀ díẹ̀. Ìdálákọ̀kọ̀ mo wà ní orí Facebook, orí Instagram, orí Twitter àti orí WhatsApp. Ó lè jẹ́ òpó ayélujára tí mo máa lò lórí kọ̀rọ̀ láti fi bá àwọn ènìyàn sọ̀rọ̀ àti láti fi mọ àwọn ǹkan tó ń ṣẹlẹ̀ nínú ìlú náà.

Báwo ni o ṣe máa ń dáhùn fóònù ní ibi iṣẹ́? Didáhùn fóònù ní ibi iṣẹ́ jẹ́ ǹkan tí mo máa ń ṣe pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ nítorí pé, eleyi jẹ́ ǹkan tí won kò gbà láyè ní ibi iṣẹ́ mi nípa idi eyi. Nígbà tí n bá fẹ́ gba ipe fóònù ní ibi iṣẹ́, mo máa ń gbà ààyè lọ́wọ́ olùdarí iṣẹ́ láti lọ ṣe eléyìí ni.

Omi tí ó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Omi tí mo máa ń mu lójoojúmọ́ máa ń pọ̀ díẹ̀, nítorí pé gẹ́gẹ́ bí àwọn dókítà ṣe sọ, àbí lítà sí márùn-ún sí mẹ́fà ni mo máa ń mu lójoojúmọ́, tó dẹ̀ jẹ́ ǹkan tí ó dára àti ọ̀rẹ́ tí ó ṣe pàtàkì kí ènìyàn máa ṣe nígbà gbogbo náà.

Orin wo ni o fẹ́ràn jù? Orin, orin tí mo fẹ́ràn jù ni orin hip hop. Orin hip hop yìí ni orin ayé òde òní tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń kọ, ó dè je orin kan tí ó dára lọ́pọ̀lọ́pọ̀ sẹ̀, ó dà máa ń fi inú mi dùn na Ìdí nìjẹ́ pé orin yìí ni mo máa ń gbọ́ dáadáa ní ìgbà tí ó.

Kí ni àwọn ohun èlò tí ó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tí ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi pọ̀ díẹ̀. Lákokọ́, àwọn ohun èlò tí ó jọ mọ́ kọ̀mpútà, iná mọ̀nàmọ́ná àti oríṣiríṣi nǹkan lọ bẹ́ẹ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì ní ibi iṣẹ́ mi baàti mo máa ń lò ó.

Ṣé o mọ bí a ti ń fọn? Bí a ti ń fọn jẹ́ nǹkan tí mo fẹ́ràn. Àgbègbè mi ọ̀dọ̀ máa ń ṣe gẹ́gẹ́ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹn náà. Ìdí nìyí tó jẹ́ wípé, à nígbà tí a máa ń ṣe à won kankan ní ibùdó wa, a máa ń ṣe ẹ̀rọ láti máa fọn láti ṣe ìdárayá.

Nígbà wo ni o kẹ́yin pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ mi jẹ́ àwọn ènìyàn tí mo fẹ́ràn gidigidi. Mo dẹ́ ṣe pàdé wọn ní ọ̀sẹ̀ tí ó kọjá nígbà tí mo lọ sí ilé ìjọsìn. Eleyi jẹ́ ǹkan tí ó dára tí ó de tun ṣe pàtàkì sí mi ná. Gẹ́gẹ́ bí ènìyàn, mo dè máa bá wọn pàdé nígbà tí àyè bá ṣi ṣile láti ṣe èleyìí ná.

Gíga tí o ga tó, gíga tí mo ga tó jẹ́ ǹkan tí yóò ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ̀ ga dára bí six to five feet mo ga tó, ó lè jẹ́ ǹkan tí ó jẹ́ kí àwọn ènìyàn kí wọ́n nífẹ̀ẹ́ mi náà, nítorí pé wọ́n fẹ́ràn bí mo ṣe ga. Élédè jẹ́ ǹkan tí ó dára fún mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ṣe gidigidi.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ ti o rántí? Ìrántí ìgbà ọmọdé mi ti mọ rántí ni ìgbà tí mo lò pẹ̀lú bàbá bàbá mi nígbà ìyẹn lọ́hùn, ó jẹ́ ìgbà kan tí inú mi máa ń dùn. Tí mo dẹ̀ kọ́ àwọn ẹ̀kọ́ tí ó ṣe pàtàkì tí ó dè tún mú mí dùn gidigidi ní ìgbà yẹn lọ́hùn, nítorí pé ó jẹ́ ìgbà kan tí gbogbo ǹkan lọ dédé.

Ṣé o máa ń fi aṣọ ìbora bora nígbà tí o bá sùn? Nígbà tí mo bá sùn, mo máa ń lo aṣọ ìbora torí pé eleyi jẹ nǹkan tí ó ṣe pàtàkì nígbà tí ọ̀tútù bá wà. Ìgbà yìí ni mo máa ń lo aṣọ ìbora, tọ́dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa ṣe náà.

Ṣé o máa rìn ní àlàáfíà? Rírin ní àlàáfíà jẹ́ ǹkan tó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ṣe eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ nà ìdí nìyí tó jẹ́ wípé ní orekoore nígbà tí eléyìí bá ṣẹlẹ̀, mo máa n rín ní àlàáfíà, àláfíà ọmọ náà yóò ṣe àwọn ǹkan tó bá ṣe pàtàkì sí ìmi náà.

Báwo ni wọ́n ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣíṣe? Àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ mú já àwọn ènìyàn tí inú féràn modee ma bá wọn ṣiṣẹ́ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ náà. A máa jo ṣiṣẹ́ pọ̀ láti dájú pé iṣẹ́ tẹ̀síwájú, a dè máa ní ẹ̀mí ìṣọ̀kan láti ri dájú pé a ṣe gbogbo nǹkan tí a ní ṣe dáradára.

Báwo ni ọṣẹ máa ń yan àwọn alábáṣiṣẹ́ pọ̀ yiyan àwọn alábáṣiṣẹ́ pọ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, mo máa ríi dájú pé wọ́n ní ọgbọ́n ìmọ̀ àti òye lórí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe àti láti rí i dájú pé wọ́n máa ń ní ẹ̀mí ìfọ̀kànbalẹ̀ àti ẹ̀mí ìbáṣepọ̀ pẹ̀lú àwọn ènìyàn ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà.

Ṣé o máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Mo máa ń bèèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn nítorí pé á ó jẹ nkán tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo dẹ máa ń ṣe eleyìí náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣi yẹ nígbà tí mo bá ṣìnà àbí tí ń bá fẹ́ lọ síbi kan tí mi ò mọ̀nà. Mo máa ń bèèrè ọ̀nà dáradára lọ́wọ́ àwọn ènìyàn.

Kí ni ó máa wà nínú òṣìṣẹ́ tuntun? Ǹkan tí mo máa n wá nínú òṣìṣẹ́ tuntun pọ̀ díẹ̀. Alakọkọ, mo ní ìlọ òṣìṣẹ́ tí ó bá ní ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe àwọn iṣẹ́ tí mo fẹ́ fún wọn. Ìyẹn ni alakọkọ, òṣìṣẹ́ tó bá ní ẹ̀mí ìṣọ̀kan àti sùúrù fún àwọn ènìyàn náà lè jẹ́ ǹkan tí mo máa wá nínú òṣìṣẹ́ tuntun.

Ṣé ọma bi á tí yin àwòrán? Ya àwòrán jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo dẹ̀ mọ̀ bí wọ́n ti ń ṣe eléyìí dáradára náà, nítorí pé ó jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe. Yà àwòrán dára, mo dẹ̀ máa yá àwòrán nígbà tí mo wà ní kékeré àti nígbà tí mo wà nílé ìwé ẹ̀kọ́ gíga náà.

Ṣé o máa ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà jẹ́ nǹkan tí mi ò kí n ṣe nítorí pé ó jẹ́ nǹkan tí mi ò nífẹ̀ẹ́ sí. Gẹ́gẹ́ bí ènìyàn, eléyìí máa ń fa àrífín àti ede aiyede ní ọ̀nà kan àbí méjì láàárín àwọn ènìyàn. Ìdí nìyí tó jẹ́ pe mi ò kí ń bá àwọn ènìyàn jẹ oúnjẹ ọ̀sán.

Ṣé e mo máa ń lọ sí ilé ìjọsìn? Ilé ìjọsìn jẹ́ ibi kan tí– ó ṣe pàtàkì, tí ó de yẹ kí gbogbo ènìyàn kí wọ́n máa lọ idi ní yí. To je wipé mo máa ń lọ sí ilé ìjọsìn dáadáa, à nítorí ó jẹ́ ǹkan tí ó dára. Nípa idi eyìí, ní ọjọ́ ìsinmi, mo máa ń lọ sí ilé ìjọsìn a láti lọ gbàdúrà.

Irú etígbo wo ni ó máa ń lò? Etígbo tí mò ń lò ni etígbo ti ilé iṣẹ́ Samsung tí wọ́n ṣẹ̀ ṣe jáde. Etígbo yìí jẹ́ etígbo kan tí ó dára lọ́pọ̀lọpọ̀, tí ó lè máa ṣẹ̀ṣẹ̀, tí ó yẹ kí ó ṣe ní àkókò àti ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó ṣe yẹ dáradára náà.

Ṣe o fẹ́ràn lọ sí etíkùn? Etíkun jẹ́ ibìkan tí mo fẹ́ràn láti máa lọ, nítorí pé nígbà tí mo bá lọ sí etíkun, wọ́n máa jẹ́ kí n ṣe àwọn nǹkan kan tí ó ṣe pàtàkì, àti láti bá àwọn ènìyàn tí wọ́n pọ̀ pàdé ní igba náà, àti láti ṣe ìfọ̀kànbalẹ̀, láti ṣe ìsọdọ̀tún ọkàn àti ìpàro ọkàn náà gidi gan.

Ìgbónájẹ́jẹ́ irú wo ni o fẹ́ràn jù? Ìgbónájẹ́jẹ́ irú wo tí mo fẹ́ràn nínú yàrá mi ni ìgbónájẹ́jẹ́ tí a mọ̀ sí amúlétutù tí àwọn tó ní bó máa pe ni air condition. Air condition yìí jẹ́ nǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó yẹ kí ó máa wà nínú ilé àwọn ènìyàn nítorí pé ó máa ń jẹ́ kí ilé tutù dáradára.

Báwo ni ètò ìdárayá rẹ ṣe rí? Ètò ìdárayá mi jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi tí ó lè dá lọ́pọ̀lọpọ̀ mo dẹ máa ń lo eléyìí. Ní òrékòóré náà, nígbà tí ààyè bá ti ṣí silẹ láti ṣe ìsọdọtun ọkàn àti láti ṣe ìpààrọ̀ ọkàn náà ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí o sì yẹ fún mi gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o ní ọkọ̀? Ọkọ̀ jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Bímọ ṣẹ́ wáyé, mo dẹ̀ ní ọkọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé ọkọ̀ jẹ́ nǹkan tí mo máa ń lò láti lọ ṣe ìbì isẹ̀ ní àárọ̀ àti láti ṣe àwọn nǹkan tí wọ́n ṣe pàtàkì sí mi náà ní ìgbà gbogbo nítorí pé ó jẹ́ nǹkan tí ó dára púpọ̀.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ile? Àwòrán ile jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ jẹ́ ǹkan tí mo máa ṣe lóore koòrè náà láti ka àwòrán ile kì í ṣe ǹkan tí ó nira fún mi láti ṣe. Mo dẹ máa n ṣe eléyìí ní ọ̀nà ti o tọ́ àti ní ọ̀nà tí ó yẹ náà. Ìdí nìyí tí ó fa to jẹ wípé mo máa n ṣe.

Ṣé o máa ń lo ọ̀pá ìfámọ́ra nígbà tí o bá mú omi mu? Nígbà tí mo bá mú omi mu, mi ò kí ń lo ọ̀pá ìfámọ́ra, nítorí pé mo máa rí dájú pé kí n mu nǹkan para. Ati kí ń mu nǹkan ju nǹkan tí agbára mi bá gbé lọ. Idi niyi ti je pé mi ò kí ń lo ọ̀pá ìfámọ́ra.

Nígbà wo ni ọjà tuntun yóò dé? Ọjà tuntun yóò dé ní oṣù mẹ́fà ọdún. Da, a lè jẹ́ ìgbàkàn tí o jẹ pé gbogbo àwọn ènìyàn tí ó máa ra àwọn ọjà tuntun láti rí dájú pé gbogbo ohun nǹkan tí wọ́n ṣe tẹ̀síwájú ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ na àti láti rí dájú pé gbogbo nǹkan wà ní pípé.

Ṣé o fẹ́ràn wíwo àwọn ìràwọ̀? Wíwo àwọn ìràwọ̀ jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn máa ṣe. Mo dẹ̀ máa ṣe eléyìí náà ní orekore boya nígbà tí mo bá wà ní inú ilé. Ìyẹn ní aṣalẹ kí n tó lọ sùn àti ní ìgbàkúùgbà náà. Ó lè jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn láti máa ń ṣe.